Ọjọ́ Sunday jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù nínú osé. Ọjọ́ ìsinmi ni ọjọ́ tó jẹ́ nítorí pé mi ò ní lọ ibi iṣẹ́, mo dẹ̀ máa wà nílé. Ọjọ́ yìí ni ọjọ́ tó jẹ́ pé mo máa ń rí bí i sun, tí mo máa ń rí bí i sinmi, tí mo sì máa ń rí bí i fọ aṣọ. Nítorí é lò ṣe jẹ́ ọjọ́ tí mo nífẹ̀ẹ́ jù nínú gbogbo ọjọ́, òun ni mo fẹ́ràn jù.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni tea, mo nífẹsí tea púpọ̀ nítorí bí n bá ti mú, ó máa mọ́kàn mi bále, nítorí idi è yìí ni mo ṣe máa ń mu tea ní gbogbo ìgbà. Mo fẹ́ràn tea púpọ̀, ọun ni mo máa ń mu jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé nígbà mìíràn. Ìgbà mìíràn wá ti ó jẹ́ wípé àti ilé ni mo máa ti ń ṣiṣẹ́ bí mi ò bá fẹ́ lọ sí ọ́fíìsì mi. Nítorí ẹ́ ni mo ṣe máa ń ṣiṣẹ́ láti ilé nígbà mìíràn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíyá àwòrán, mo fẹ́ràn yíyá àwòrán gan-an nítorí ọ̀hun ni mo máa ń fi ń fi ń wo bí ara mi bá ṣe rí àti bí ojú mi bá ṣe rí. Mo máa ń ya àwòrán ara mi ní gbogbo ìgbà láti lè bá mọ bí ara mi bá ṣe rí àti bí ojú mi bá ṣe rí.

Àwọn ìgbà tí mo máa ń fà ni bóyá ìgbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí lójú oorun tàbí bí ó bá jẹ́ wípé ìgbà tí mi ò bá mọ ohun tí mo fẹ́ ṣe sí ọ̀rọ̀. Àwọn ìgbà náà ni mo máa ń fà, tí mo sì máa ń ní ṣòro láti lè bá mọ àwọn kan tó ń ṣẹlẹ̀ lágbègbè mi kó lè bá yé mi yéké.

Adùn vanilla flavor ni adùn tí mo fẹ́ràn nínú ice cream. Adùn vanilla flavor máa ń dùn lẹ́nu mi, ó dẹ̀ yàtọ̀ sí gbogbo àwọn adùn tó kù tó wà nínú ice cream. Nítorí ẹ́ lo fi jẹ́ wípé mo máa ń rà bí ẹ̀ẹ̀mẹ́jì sí ẹ̀ẹ̀mẹ́ta láàárin ọ̀sẹ̀ kan.

Mo ma n fọ aṣọ ni ọjọ́ Sátidé nítorí ọjọ́ tí mo ma n rí ààyè láti ṣe àwọn nkan nínú ilé niyen Ọjọ́ Sátidé jẹ́ ọjọ́ tí ó ma n, jẹ ọjọ́ tí mo ma n rí àwọn aṣọ náà fọ dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Ìlera ẹni ló ṣe kókó tòrẹ́ èjọ́ gbogbo àwọn oúnjẹ tí mo máa ń jẹ. Ó ní gbogbo ǹkan tí ó máa jẹ́ kí ìlera bá ara mi, nítorí àìlera kò dára fún ènìyàn rárá.